Rárá, mi ò fẹ́ràn láti jókòó létí à, ìlẹ̀kùn òfurufú torí pé ó ti máa ń pariwo jù tó bá dẹ̀ n pariwo àti pé, mi ò tíì gun ọkọ̀ òfurufú lọ pẹ́ pẹ́ pẹ́ bẹ́ẹ̀ yẹn náà ṣo, mi ò fẹ́ràn láti máa duro ni etí ọkọ̀ òfurufú rárá àti rárá.

Ènìyàn tó fẹ́ràn láti máa sọ̀rọ̀ lọ́pọ̀ ni mí. So fún idi eyì tí mo bá ràwọn èèyàn níbí kíbí, mo máa ń bá wọn sọ̀rọ̀. Mo fẹ́ràn láti máa sọ̀rọ̀. Mo fẹ́ràn láti máa gbọ́rọ̀ lẹ́nu àwọn èèyàn, láti máa sọ̀rọ̀, láti ṣe máwọn èèyàn, láti gbọ́ nǹkan tí wọ́n bá fẹ́ sọ. Mo fẹ́ràn láti máa sọ̀rọ̀. Mo fẹ́ràn láti máa sọ̀rọ̀.

A data ti mo maa n lo lose o to boya bi 5 gig lose ni mo man lo tin ba ti ra data yen. Torí data wọn gan o, data wọn gan o, hmm data wọn gan o. So eléyìí ti mo máa ń lò tó boya bí five gig.

Ah! Tan bá gbé iṣẹ́ fún mi, ó dìgbà tí iṣẹ́ yẹn bá tó fẹ́ parí kí n tó ṣe. Mi kì í fẹ́ tètè ṣiṣẹ́ bẹ́yẹn, ó máa ń rò mí lójú, a dẹ̀ ti sì mí lọ́wọ́. Ṣùgbọ́n tí iṣẹ́ yẹn bá ti fẹ́ parí, màá ṣe, màá ṣe, màá dẹ̀ ṣe dáadáa, dáadáa.

Àmì ìràwọ̀, ó dà bi pé Leo ni àmì ìràwọ̀, ó dà mí pé Leo ni àmì ìràwọ̀ mi. Mo mọ́, mo mọ̀ dáadáa, mo sì tún máa mọ̀ ta àwọn èèyàn mìíràn gan torí àtìbàtí mo ti kàwé nípa àwọn àmì ìràmọ̀ yẹn, mo jẹ́ ǹkan tó like kí n máa kàwé, tó fẹ́ràn láti máa kàwé.

Gẹ́lẹ́. Bẹ́ẹ̀ni o, mo jẹ́ ẹ̀yàn kan tó fẹ́ràn láti máa jí ní kùtùkùtù gẹ́lẹ́ kùtùkùtù. Torí pé mo sì máa ń tètè sun, òun náà ló jẹ́ kí ó rí bẹ́ẹ̀. Tí n bá ti tètè sun, màá jí ní kùtù wái, kí afẹ́ má jù kó tó mọ́. Màá ṣì ṣe ohun tó yẹ kí n ṣe lásìkò.

Ah! Tí n bá rí ìwé tó dára, màá kà á. Tí n bá rí ibi tó dákẹ́ jẹ́, eh, màá jókòó síbẹ̀. Tàbí kí n kànrìn- kí n rìnrìn gbafẹ́ láìníbi ìkan tí mò ń lọ ní pàtó.

Ẹn, wọ́n ní ta bá tà á, ń tọ̀ ni. Kì í ṣe ní gbogbo gbà, náà ni èèyàn máa sọ wípé èèyàn ń sọ pé èèyàn fẹ́ ṣe ǹkan, èèyàn dẹ ribpadà rí ǹkan yẹn ṣe nípa àti àfojúsùn. Ṣùgbọ́n lóòrèkóòrè náà, ó máa ń bọ́ sí wa lọ́wọ́ náà. So, mo lè sọ pé bẹ́ẹ̀ ni.

Ẹ̀eyan tí ò mọ̀ bọ́ ṣe ń wẹ́ lódò, ìbó ló ti fẹ́ ri aṣọ? Ǹǹkan tí èeyàn bá mo ń ṣe, lèyàn máa ń ní ǹkan tí ènìyàn máa fi ṣe. Bí mi ò mọ̀ bon ṣe ń wẹ dò, mi sì ní aṣọ tí wọ́n fi ń wẹ dò. Tí ó bá jẹ pé boya èmi náà mọ bí wọ́n ṣe ń wẹdò ni, màá sọ pé mo fẹ́ ní aṣọ tí wọ́n fi ń wẹdò.

Kò sí pé tàbí ṣùgbọ́n nínú iyẹn. Gbogbo ẹ̀dà tó bá ti gbìyànjú láti dé ibìkan ní ilé ayé náà ni yóò ti jẹ́ pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti dé ibi tó ń lọ, yóò pàdé àwọn àṣìṣe kan lójú ọ̀nà tó sì lè mú ṣìnà. Hmm, bẹ́ẹ̀ni àwọn náà ti ṣe iru yẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ni.

Ah! Ni orílè èdè tí mo wà ọkọ̀ ojú orin ò wọ́pọ̀ ṣùgbọ́n àwọn èèyàn ò kí ń sábà lo emí gan-an. Pàápàá mi ò tíì lò rí ṣùgbọ́n mo ti dé ilé-iṣẹ́ wọn rí ní ìlú Abẹ́òkúta, mo sì ti dé ilé-iṣẹ́ wọn rí ní ìlú Ìbàdàn ṣùgbọ́n ṣé kí n má tán ẹ̀mí ò wọ̀ rí?

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn sí fèrèsé ọkọ̀ torí wípé, ṣíṣí fèrèsé ọkọ̀ máa ń jẹ́ kí atẹ́gùn wọ inú ọkọ̀ dáadáa, èyàn sì máa rò wòran nǹkan tó ń lọ lẹ́gbẹ́ ọkọ̀ àti lójú titi dáadáa. Èmi fẹ́ràn kí n máa ṣí fèrèsé ọkọ̀, kí n lè máa wòye gbogbo ohun tó ń lọ láyìíká mi nígbà tí mo ba wà nínú ọkọ̀.

Bẹ́ẹ̀ni o, mo ní ìforúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá, kódà kìí ṣe ilé ìdárayá ẹyọ kan. Ó tó bí ilé ìdárayá mẹ́ta tí mo ní ìforúkọ̀sílẹ̀ ni. Mo ní ìforúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United, mo tún ní ìforúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá àwo sinimá ti Crown Sinimá.

Kí n tó lọ sùn ohun tí mo máa ń kọ́kọ́ ṣe ni wípé màá wẹ̀, màá kó sí aṣọ ìwọ̀sùn mi, tí n bá ti ṣèyí tán, màá wólẹ̀ lórí orókùn mi, màá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mi fún oore-ọ̀fẹ́ tó fún mi láti rí ọjọ́ náà, láàsì tọrọ àbọ̀ rẹ̀ fún òru ọjọ́ náà kí n sùn kí n lè jí láyọ̀ ní àárọ̀ ọjọ́ kejì. Lẹ́yìn eléyìí ni màá wá sùn.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni ìmọ̀ bí a ṣe ń wa ọkọ̀. Kódà mo ti lọ fi orúkọ sílẹ̀ ní ilé ẹ̀kọ́ awakọ̀. Mo sì ti ṣe ọjọ́ méjì nínú ẹ̀kọ́ awakọ̀ mi. Ọ̀sẹ̀ méjì ni màá fi ṣe ẹ̀kọ́ náà dópìn. Mo ti bẹ̀rẹ̀ ní ọjọ́ Tuesday, mo sì ti ṣe ọjọ́ méjì báyìí.

Bẹ́ẹ̀ ni o, mo máa ń ṣe ìpè fídíò. Kódà mo máa ń ṣe ìpè fídíò lọ́pọ̀lọpọ̀ torí wípé ìpè fídíò ni mo máa ń ṣe pẹ̀lú àwọn ẹ̀gbọ́n mi àti àwọn ọ̀rẹ́ mi tó wà ní òkè òkun. Ìlú Nàìjíríà ni èmi wà. Mo sì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà ní òkè òkun tí wọ́n sì ní ìlú Nàìjíríà mọ̀, tó jẹ́ wípé ìpè fídíò yìí la fi máa ń bá ara wa sọ̀rọ̀, táa sì máa ń ríra wa sójú.

Mo máa ń darí àwọn òṣìṣẹ́ pẹ̀lú sùúrù àti ọwọ́ tó dára. Mi ò yàn wọ́n jẹ, mo sì máa ń fetí sí gbogbo nǹkan tí wọ́n bá nílò mo sì máa ń pèsè rẹ̀. Mo sì máa ń fún wọn ní gbogbo nǹkan tí wọ́n bá nílò láti lè ṣe iṣẹ́ wọn dáadáa. Tọ bá sì ní ìṣòro, mo sì máa ń ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú rẹ̀. Mi ò sì fi ìyà jẹ wọ́n tàbí kí ń máa bú wọ́n.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù ní àjọ̀dún Kérésì. Àjọ̀dún Kérésì yìí ni ọdún tó tóbi jù ní gbogbo ayé. Ó jẹ́ ọdún kan tí gbogbo ènìyàn máa ń retí. Yálà ẹni tó jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ni àti ẹni tí ìṣe ẹlẹ́sìn kìrìsìtẹ́nì kii ṣe gan. Gbogbo ènìyàn pátápátá ló máa ń retí àjọ̀dún Kérésì torí pé ó jẹ́ àjọ̀dún ńlá, àjọ̀dún aláyọ̀.

Ìgbà mẹ́ta ni mo máa ń ṣàyẹ̀wò Email mi lójoójúmọ́. Ìgbà àkọ́kọ́ ni ìgbà tí n bá jí l'òwúrọ̀, tí n bá ti mú fóònù mi gbàrà báyìí, email mi ni mo máa ń kọ́kọ́ ṣàyẹ̀wò kí n wò bóyá mo ní email tó ṣe pàtàkì láti dáhùn sí. Ìgbà kejì ni ìgbà tí mo bá wà ní break níbi iṣẹ́ lọ́sàn-án. Ìgbà kẹta ni ìgbà tí n bá délé lálẹ́.

Mo máa ń kojú ìdènà ọkọ̀ pẹ̀lú ìgboyà àti ọkàn Akin. Mi kì í bẹ̀rù rárá, mo sì máa ń ronú kíákíá ohun tí mo lè ṣe láti lè kúrò nínú ìdènà yìí àbí láti borí rẹ̀ àbí láti mú ìdènà yìí kúrò lọ́nà. Mi ò bẹ̀rù àbí kí ń má bẹ̀rẹ̀ sí ní gbọ́n. Rárá o, mo máa ń ṣọkàn géré, màá sì múra sí i.

Gíga tí mo ga fẹ́ tó ìwọ̀n ẹsẹ̀ mẹ́fà, díẹ̀ ló kù tí n ó fi tó ìwọ̀n ẹsẹ̀ mẹ́fà. Kódà èmi ni mo ga jù nínú gbogbo àwọn ọmọ ìyá mi, kò sí kankan tí ó ga tó mi nínú wọn, wọ́n sì máa ń sọ fún mi wípé "à o ṣe wá ga tó yìí?"

Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Ọwọ́ ọ̀tún ni mo fi máa ń ṣe gbogbo nǹkan láti ìgbà tí wọ́n ti bí mi. Kò sí ẹnikẹ́ni tó máa ń lo ọwọ́ òsì nínú ẹbí mi torí wípé ọwọ́ ọ̀tún ni gbogbo wa máa ń lò. Ọwọ́ ọ̀tún mi yìí ni mo sì fi máa ń ṣe ohun gbogbo tí mo bá fẹ́ ṣe. Bí àwọn òyìnbó ṣe máa ń sọ, ọwọ́ ọ̀tún mi ni dominant hand mi o.

Bẹ́ẹ̀ni o, mo mọ̀ bí a tí ń se oúnjẹ gidi gan ni. Torí ọmọ olóunjẹ ni mí, oúnjẹ ni ìyá mi ń tà. Kódà ìyá tó bí ìyá mi náà, oúnjẹ ló tà. Àti kékeré ni ìyá mi sì kọ́ mi bí a tí ń se oríṣiríṣi oúnjẹ. Oúnjẹ aládùn, oúnjẹ ilẹ̀ Yorùbá ni o àti ilẹ̀ òyìnbó, gbogbo ẹ̀ ni mo mọ̀ bí a ṣe ń sé dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbọwọ́. Àsìkò táwà yìí jẹ́ àsìkò òtútù. Ọyẹ́ ni àsìkò táwà yìí, òtútù sì máa ń mú lọ́pọ̀lọpọ̀. Èyí ló fà á tí mo ṣe má ń wọ ìbọwọ́ dáadáa. Gbogbo àárọ̀ tí òtútù bá ṣe ń mú báyìí ni mo máa ń wọ ìbọwọ́ yìí láti lè dáàbò bo ọwọ́ mi kó má bẹ̀rẹ̀ sí ní tutù tàbí gan.

Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn ímélì àìwúlò. Kódà lọ́pọ̀lọpọ̀ gan-an ni, ó máa ń gbà mí lásìkò díẹ̀ gan tí mo bá jókòó ti gbogbo àwọn ímélì àìwúlò yìí láti máa pa wọ́n rẹ́. Mo sì ti ń wá ọ̀nà tí ń ó fi máa dín àwọn ímélì àìwúlò tí mo ń gbà kù torí wípé ó ti fẹ́ tó jú sù mí gan-an, ó ti pọ̀ ju tí mò ń gbà.

Rárá o, n kò ní ọkọ̀, ṣùgbọ́n mo ti ń ro inú ọ̀nà tí ń o gbà fi ra ọkọ̀. Owó àti ra ọkọ̀ ni kò sí lọ́wọ́ mi. Kì í ṣe wípé kò wù mí láti ní ọkọ̀ o, ṣùgbọ́n owó kékeré kó ni wọ́n ń ta ọkọ̀ ní orílè-èdè Nàìjíríà yìí. Bílíọ̀nù lọ́nà mílíọ̀nù ni wọ́n ń ta ọkọ̀, n kò sì ní irú owó náà lọ́wọ́ báyìí.

Bẹ́ẹ̀ni o, mo mọ bi a ṣe ń gun kẹ̀kẹ́. Ìgbà tí mo wà ní kékeré ni àwọn òbí mi ti ra kẹ̀kẹ́ fún mi, tí àwọn ẹ̀gbọ́n mi méjèèjì sì kọ́ mi bí a ṣe ń gun kẹ̀kẹ́ dáradára. Àwọn ẹ̀gbọ́n mi ló jẹ́ kí mo mọ̀ bí a ṣe ń gun kẹ̀kẹ́ gan o, mo sì máa ń gun kẹ̀kẹ́ títí di òní olónìí. Kódà mo ṣẹ̀ṣẹ̀ ra kẹ̀kẹ́ tuntun kan ní oṣù méjì sẹ́yìn ni tí mo máa ń gùn káàkiri àdúgbò mi lẹ́ẹ̀kọ̀kan.

Ìgbà kú ìgbà tí ó bá necessary fún mi láti fà ní mo máa ń fà ó Always guiding ni mo wà. Mo jẹ ẹnìkan tí kì í fi ìgbà kan kan tú ra sílẹ̀ tí nǹkan bá sì nílò kí n fà báyìí, mo ṣetán àti fà ó. N ó sì máa fà á títí di ìgbà tó bá yẹ kò ní sú mi. Torí náà, ìgbà tó bá yẹ kí n fà á ni o. Gbogbo ìgbà tó bá sì nílò kí n fà á ni mo máa ń fà á o.

Bẹ́ẹ̀ni o, WiFi mi yára tó. Koda ò ń bẹ̀nà gidi gan ni. Gbogbo ìgbà tí n bá sì ti ń lò ó ni, inú mi má ń dùn pẹ̀lú bí ó ṣe máa ń ṣiṣẹ́. Koda kì í pé rárá, kì í sì fún mi ní wàhálà kankan. Ó má ń ṣiṣẹ́ dédé, gbogbo nǹkan tí má sì ń ṣe ló má ń yára bí àṣà. Koda WiFi mi yára gan, ó sì ń dùn mi nínú.

Mo máa ń fi àsale mi sinmi ni o, àti láti fi bá gbogbo nǹkan tí mo ti ń jẹ lórí fóònù mi àbí lórí iṣẹ́ mi. Mo má ń fi sinmi mi kí n fi ṣe wàhálà rárá kó dà mí sábà ṣiṣẹ́. Mo fi má ń bá àwọn ọ̀rẹ́ mi àtàwọn ẹbí mi sọ̀rọ̀ kí n sì máa wo fíìmù àbí kí n má play game.

Ìgbà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo máa ń wo ojú àwòrán lójoojúmọ́. Mi ò mọ̀ nǹkan tó jẹ́ kí ń máa bẹ̀rẹ̀ sí ní wò ó ní ìgbà mẹ́rin ṣùgbọ́n mo ṣà mọ̀ wípé àárọ̀, ẹ̀ẹ̀kan, ẹ̀ẹ̀mejì lọ́sàn-án àti ẹ́ẹ̀kan lálẹ́ ni mo máa ń wo ojú àwòrán lójoojúmọ́.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ mi máa ń dánmọ́nrán torí pé mo jẹ́ ènìyàn kan tó ní sùúrù, tó lọ́yàyà, tó sì máa ń dáradé yan, tó sì máa ń bá àwọn ènìyàn ṣàwàdà. Èyí ló fà á tí àwọn alábáṣiṣẹ́pọ̀ mi fi fẹ́ràn mi gan an ni wọ́n sì máa ń jẹ́ ká máa ṣe àwàdà pọ̀. Èyí ló fà tí ìbáṣepọ̀ wa fi dánmọ́nrán.

Ibi tí mo fẹ́ràn jù lọ ni yàrá mi nínú ilé bàbá mi. Mo fẹ́ràn yàrá mi yìí torí wípé ó tóbi, ó rẹwà, wọ́n sì kún ní àwọ̀ tí mo fẹ́ràn jù lọ, àwọ̀ búlúù. Inú yàrá yìí ni mo ti máa ń ní àlàáfíà jù. Ìlú kan tí mo tún fẹ́ràn nínú gbogbo àgbáyé ni ìlú Paris ní orílẹ̀-èdè Francé torí Eiffel Tower tó ń bẹ ní ìlú Paris.

Ọjọ́ keje nínú oṣù kẹjọ èyí tí ṣe oṣù August ni a bí mi. Bẹ́ẹ̀ni o, ọmọ oṣù August ni mí, oṣù kẹjọ. Ọjọ́ keje oṣù yìí sì ni a bí mi. Ìyẹn tó túmọ̀ sí wípé ọjọ́ keje oṣù kẹjọ, ìyẹn seventh of August ni mo máa ń ṣe ọjọ́ ìbí mi lọ́dọọdún.

Mo ti máa ń ṣètò owó iṣẹ́ sílẹ̀ láti àárín oṣù torí wípé mi ì fẹ́ fi owó iṣẹ́ dun àwọn òṣìṣẹ́ mi rárá. Mo kà á sí ìwà ìkà àti ìwà òdájú láti máa dá owó oṣù àwọn òṣìṣẹ́ dúró. Kódà tí a bá ti wọ ọjọ́ kọkànlélógún nínú oṣù ni mo ti máa ń bẹ̀rẹ̀ sí ní san owó oṣù wọn díẹ̀díẹ̀ tí wọ́n ó sì ti ṣantán títí ọjọ́ karùndínlógún lóṣù. Mi n dúro di ìpári osu tan kín tó san owó oṣù àwọn òṣìṣẹ́ mi o.

Bí mo ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò ni wípé mo ti má ń kọ gbogbo ohun tí n bá fẹ́ kó dání sí fún ìrìnàjò yìí sílẹ̀ sórí paper. N ó sì máa mú won lẹ́yọ kọ̀ọ̀kan sínú báàgì mi tí n ó sì máa wò ó bóyá líísìtì tí mo kọ yìí bóyá ó pé. Báyìí ni mo ti má ń ṣe àkópọ̀ tí n sì fi ní gbàgbé ohunkóhun.

Oṣù December, ìyẹn tí ń ṣe oṣù Kejìlá ni mo fẹ́ràn jù nínú ọdún. Ìdí tí mo fi fẹ́ràn oṣù Kejìlá yìí tí ṣe oṣù December ni wípé, ibẹ̀ ni òpin ọdún. Nínú oṣù yìí náà sì ni a máa ń ṣe ọdún Kérésì tó jẹ́ ọdún tó tóbi jù ní gbogbo àgbáyé. Àwọn ìdí nìyí tí mo ṣe fẹ́ràn oṣù December yìí o.

Bẹ́ẹ̀ni, mo ti fúnni ní ẹ̀jẹ̀ ní ẹ̀ẹ̀mejì rí. Mo jẹ́ ẹnìkan tí kì í ti abẹ́rẹ́ ká bẹ́rẹ́ bo ara mi, tí kò sì ní tattoo kankan lára, tí ẹ̀jẹ̀ mi sì ń jẹ dédé. Ìdí nìyí tí mo ṣe máa ń fi ẹ̀jẹ̀ sílẹ̀ fún àwọn ènìyàn tó bá nílò rẹ̀ lóòrèkóòrè.

Mo máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́ pẹ̀lú ọkàn Akin àti sùúrù. Mo máa ń farabalẹ̀ wo àwọn ìṣòro náà, mo sì máa ń wò tó bá jẹ́ ìṣòro tí mo lè dásíko jú rẹ̀ tí agbára mi ká àbí tí mo máa ń pa rẹ̀, màá ṣe, màá sì yanjú rẹ̀. Ṣùgbọ́n tó bá nílò kí ń bèrè ìmọ̀ràn àbí ìrànwọ́ lọ́wọ́ àwọn alábàásisẹ́ mi, màá bèrè lọ́wọ́ wọn náà.

Aago mọ́kànlá àṣálẹ́ ni mo máa ń sábà sùn. Mo máa ń make sure wípé gbogbo ohun tí n bá fẹ́ ṣe ní àṣálẹ́ máa ti yanjú rẹ̀ kí aago mọ́kànlá yìí tó lù kí ń má bàá pé sùn. Tí aago mọ́kànlá bá sì ti lù báyìí, màá pa gbogbo ohun tí mò ń ṣe tì, màá sì bẹ̀rẹ̀ sí ní múra àti lọ sun ọ̀run alẹ́

Tí mo bá ti jí lo wùúrú ọ̀ tí mo múra tán fún ibi iṣẹ́, tí mo bá ti rìn kúrò nílé mi dé junction títí àdúgbò mi fún bí iṣẹ́jú márùn-ún, mà á gun bọ́ọ̀sì tàbí ọ̀kadà láti junction yìí. Bọ́ọ̀sì tàbí ọ̀kadà yìí ni yóò sì gbé mi lọ sí ibi iṣẹ́ ló bá tán. Ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́ lójoojúmọ́ kò ní rá rárá. Ó máa ń ràn mí lọ́rùn lọ́pọ̀lọpọ̀ ó sì tẹ mi lọ́rùn gan.

Bẹ́ẹ̀ni, mo máa ń rántí àlá mi ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà. Àwọn ìgbà mìíràn wà tí mi mo máa ń lá là tí mi ò ní rántí rẹ̀ ara tí ń bá jí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà ni mo máa ń rántí. Ó sì dá mi lójú wípé ìgbà tí mo máa ń rántí àlá mi ó pọ̀ ju ìgbà tí mi kì í rántí lọ. Kódà mo sì lá là bí ọjọ́ mẹ́ta kan seyin, mo sì rántí rẹ̀ nígbà tí mo jí.

Bátìrì fóònù mi dára púpọ̀ ó sì máa ń dúró dáadáa. Kódà tí n bá charge rẹ fúùlù, ó le gbé mi fún gbogbo ọjọ́ kan tí ń sì nílò àti charge rẹ̀ títí di ọjọ́ kejì. Ó wà lára ìdí tí mo fi fẹ́ràn fóònù mi púpọ̀ púpọ̀ torí wípé mi ì tí rí fóònù mìn tó fẹ́ lag-, tí bátìrì rẹ̀ fẹ́ lágbára tó bátìrì fóònù mi.

Etígbọ̀ tí ó máa ń farabalẹ̀ tó sì máa ń mú kókó inú ọ̀rọ̀ ni mo máa ń lò. Kì í ṣe etígbọ̀ tí kì í farabalẹ̀ tàbí tí ó jẹ́ wípé tí ó bá ṣe ń gbọ́ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ náà ń gba ibòmíràn jáde. Rárá o, etígbọ̀ tó kúnná tí ó sì máa ń farabalẹ̀ láti mú kókó jáde nínú ọ̀rọ̀ ni mo máa ń lò.

Ìgbádùn mi pín sí oríṣìíríṣìí ọ̀nà. Ìgbà mìíràn mo lè máa ṣe eré pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ká máa gbá géèmù lójú ayé àbí online, ìgbà mìíràn sì rẹ, mo lè máa bá àwọn òbí mi àti àwọn arábìnrin mi sọ̀rọ̀ kí a jọ máa ṣe àwàdà. Ìgbà mìíràn sì rẹ, mo lè máa wo fíìmù tàbí kí ń máa wo eré ìdárayá bóyá lórí tẹlifísàn àbí lórí fóònù mi.

Bí i wákàtí mẹ́rin tàbí márùn-ún ni mo fi máa ń wo ojú ibojú lójoojúmọ́. Mi ò mọ ìdí tí ó fi máa ń tó báyìí ṣùgbọ́n ohun tó èmi ṣà mọ̀ ni wípé ó máa ń tó wákàtí mẹ́rin sí márùn-ún. Ìgbà mìíràn sì re ó máa ń ju wákàtí mẹ́rin sí márùn-ún yìí lọ. Ó lè tó mẹ́fà tàbí jù bẹ́ẹ̀ lọ gan nígbà mìíràn.

Bẹ́ẹ̀ni o, mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi ni Sámúẹ́ẹ̀lì. Ìtumọ̀ Sámúẹ́ẹ̀lì sì ni ẹni tí a fi àmì òróró yàn. Ìtumọ̀ orúkọ mi ní, orúkọ mi mìíràn tún ni Ṣẹ́gun, Olúwaṣẹ́gun.

Aago mẹ́fà àbọ̀ ni mo máa ń jí ní òwúrọ̀. Tí n bá sì tí jí, ohun tí mo máa ń kọ́kọ́ ṣe ni wípé kí n kúnlẹ̀ kí n gbàdúrà sí Ẹlẹ́dàá mi kí n sì dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún oore-ọ̀fẹ́ àti àǹfààní tó fún mi láti rí ọjọ́ mìíràn láti gbin, láti dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún gbogbo àbò rẹ̀ lórí ayé mi. Lẹ́yìn tí n bá gbàdúrà tán, mo máa ń jáde lọ láti lọ ṣe exercise fún bí i ọgbọ̀n ìṣẹ́jú kí n tó padà sínú ilé láti wá wẹ̀ àti láti bẹ̀rẹ̀ sí ní múra fún ibi iṣẹ́

Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ ọlọgbọ́n nílé mi, bíi smart watch, smart TV, smart light, smart fan, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mọ ní smart, e, assistant too nínú ilé mi tó sì máa ń gbọ́, tó sì máa ń gbọ́ òun mi tó láti ṣe ohun tí mo bá fẹ́ kó ṣe.

Àwọn nǹkan tó wà nínú àpò owó mi ò pò, kò ju ìwọ̀n bàá change díẹ̀ tó wà lọ́wọ́ mi, káàdì ìdánimọ̀ mi, káàdì ìdánimọ̀ awakọ̀ mi kí tun lo tún wà níbẹ̀? Káàdì ìdánimọ̀ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló tún wà nbe, àti passport mi bí ẹyọ méjì ló bá tán.

Ìgbà tí ẹ̀rọ ayárabíàṣá tó bá wà lọ́wọ́ mi tó bá ti ń ṣe ṣègeṣège, tí iṣẹ́ rẹ̀ ò ṣe déédé mọ́ tàbí tí ó bá ti ṣú mi tí kò wù mí mọ́, ìgbà yìí ni mo tó máa ń ra tuntun. Kì í ṣe wípé ìgbà tí tuntun bá ti jáde, rárá o. Mo máa ń lo tọwọ́ mi dáadáa. Ìgbà tí ó bá tó ṣiṣẹ́ déédé mọ́ ni mo tó máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun.